Bẹ́ẹ̀ni, mo máa ń gba email aiwúlò. Mo máa ń gba email aiwúlò lọ́pọ̀, mo máa ń gba, mo máa ń gba, mo máa ń gba ọ̀pọ̀lọpọ̀, mo máa ń gba lọ̀pọ̀lọpọ̀ lójúmọ́. Èyí sì máa ń, èyí sì máa ń pọ̀ gan dé bíi pé ó ń kún àpótí ìránṣẹ́ mi. Ọ̀pọ̀lọpọ̀ wọn ní, ọ̀pọ̀lọpọ̀ wọn ni kì í jẹ́ kí n mọ ibi tí wọ́n ti, ọ̀pọ̀lọpọ̀ wọn mi mọ̀ ni, mi mọ ibi tí wọ́n ti wá àti pé wọn kì í ní ǹkan pàtàkì kan nínú fún, fún ènìyàn. Ìgbà mìíràn mo máa ń lo àkókò púpọ̀ láti pa wọ́n rẹ́ kí n lè rí, kí n lè rí àwọn email tó ṣe pàtàkì. Ó máa ń rẹ ni láti rí àwọn ìpolówó ọjà tí èèyàn kò ní, èèyàn kò ní lò lé léraléra. Ó yẹ́ kí àwọn ilé iṣẹ́ máa ṣọ́ra bí wọ́n ṣe ń fi ǹkan ránṣẹ́ síyàn.

Bẹ́ẹ̀ni, mo ti bèèrè ìrànlọ́wọ́, mo ti bèèrè ìrànlọ́wọ́ lọ́wọ́ olùṣètò ẹ̀rọ rí nígbà tí mo ní ìṣòro pẹ̀lú ohun èlò ayélujára mi. Ni àkókò náà, kọ̀ǹpútà mi kò ṣiṣẹ́ dáadáa, bẹ́ẹ̀ ni n kò lè, n kò lè wọlé sí àwọn ibi tí mo fẹ́ lò. Olùṣètò ẹ̀rọ náà ràn mí lọ́wọ́ láti ṣàtúnṣe àwọn kọ́ọ̀dù tí ó dàrú. Ó sì tún, ó sì tún ṣàlàyé bí mo ṣe lè, bí mo ṣe lè dènà irú ìṣòro bẹ́ẹ̀ lọ́jọ́ iwájú. Ìrírí náà jẹ́ kí n mọ̀ wípé iṣẹ́ wọn ṣe pàtàkì gan, pé iṣẹ́ wọn ṣe pàtàkì gan fún ìtẹ̀síwájú ìmọ̀ ẹ̀rọ lọ́de, ìmọ̀ ẹ̀rọ òde òní.

Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn, mo fẹ́ràn láti máa lo, mo fẹ́ràn láti máa lo ẹ̀rọ ìgbésókè gan nítorí pé ó máa ń jẹ́ kí ìrìnàjò mi rọrùn. Nígbà tí mo bá wà nínú ilé gíga, à kò ní lò kí, mo nílò kí, mo nílò, mo nílò kí ń máa gun àtẹ̀gùn títí di ìgbà tí àgárá fi dá mi. Ẹ̀rọ ìgbésókè jẹ́ ohun èlò kọ̀, ó jẹ́ ohun èlò kọ̀mpútà kan tó gba níyan, tó gba ni, tó gba ènìyàn láyè láti dé ibi tí wọ́n ń lọ ní kíákíá. Yàtọ̀ sí yẹn, ó ma ń jẹ́ kí n nímọ̀lára bí i pé mo ń fò lókè, èyí sì jẹ́ ohun ìyàlẹ́nu fún mi ní gbogbo ìgbà tí mo bá ń lò ó.

Ohun mímu tí mo fẹ́ràn jù ohun náà ni omi omi mímu omi, omi, omi lásán ni ohun mímu tí mo kò ní ẹgbẹ́ fún. Ah ni kò ní ohun omi, omi, omi, omi lásán ni ohun mímu tí kò ní ẹgbẹ́ fún mi nítorí pé òun sọ ara dọ̀tun. Ṣùgbọ́n tí a bá ń sọ̀rọ̀ nípa adùn, mo nifẹ sí mímu Fanta tàbí omi orombọ gidi. Mo fẹ́ràn láti mu omi orombọ tí ó tútù tí ó tútù lọ́wọ́ nítorí ó nítorí òun fún mi ní okun pàápàá jùlọ ní àsìkò oru. Kò sí ohun tí ó dàbí ohun mímu tí ó tí ó mọ́, tí ó sì tura fún ara ẹni láti jẹ́ kí ara le dáadáa.

Bẹ́ẹ̀ni, lóòdòdó mo má n ṣe ìgbéjáde ní, mo má n ṣe ìgbéjáde níbi iṣẹ́, níbi iṣẹ́ mi léra léra. Páápàá jùlọ nígbà tí ó bá, nígbà tí a bá parí iṣẹ́ tuntun, tí a bá parí iṣẹ́ tuntun kan tí a fẹ́ fi hàn àwọn ọ̀gá wa. Ó má n jẹ́ kí, ó má n jẹ́ ìgbà tí mo má n ní àǹfààní láti ṣàlàyé bí a ṣe rí ojútùú sí àwọn ìṣòro tí ó dájú kọ wà. Inú mi má n dùn láti sọ̀rọ̀ nípa iṣẹ́ tí mo bá ṣe torí wípé ó n, torí pé ó n jẹ́ kí n kó, ó jẹ́ kí n kọ́ bí a ṣe n sọ̀rọ̀ ní gbangba pẹ̀lú ìgboyà. Bí ó tilẹ̀ jẹ́ wípé ó má n sòro díẹ̀ nígbà mìíràn, mo, mo, mo mọ̀ pé, mo mọ̀ wípé, mo mọ̀ ó ṣe pàtàkì fún ìdàgbàsókè iṣẹ́ mi àti fún kí àwọn ẹgbẹ́ mi lè mọ iye iṣẹ́ tí a ti ṣe, tí a ti gbé ṣe.

Bẹ́ẹ̀ni, beẹ́ni mo ní orúkọ ìnagije kan tí àwọn ọ̀rẹ́ mi àti mọ̀lẹ́bí mi máa ń pè mí. Orúkọ náà ni Khalifa. Wọ́n sì, wọ́n sì, wọ́n sì bẹ̀rẹ̀ sí ní pè mí ní bẹ́ẹ̀ láti ìgbà tí mo ti wà ní èwẹ. Mo fẹ́ràn orúkọ yìí gan nítorí pé ó rọrùn láti pè, ó sì tún jẹ́ kí n nímọ̀lára pé mo sún mọ́ wọn, pé mo sún mọ́ àwọn ènìyàn tí mo fẹ́ràn. Nígbà mìíràn mi ò tiẹ̀ kì í, mi ò tiẹ̀ kì í dáhùn bí, mi ò tiẹ̀ kì í dáhùn bí ẹnikẹ́ni, bí ẹnìkan bá pè mí ní orúkọ mi gidi nítorí pé mo ti mára mí mọ́ orúkọ ìnagijẹ yí ju, ju mo ti máa ju, mo ti, mo ti mára mí pẹ̀, mo ti mára mí mọ́ orúkọ ìnagijẹ yí ju ohun gbogbo lọ. Ó jẹ́ apá kan pàtàkì nínú ìtàn ẹsẹ̀ mi mi.